Mo máa ń gbòòrò àwọn oníbàárà mi pẹ̀lú ẹ̀rọ asọ̀rọ̀gbèsì tí à ń pè ní fóònù. Ti mo bá ri pé ó ṣe díẹ̀ tí mi kò gbọ́ láti ọ̀dọ̀ àwọn oníbàárà mi, màá gbé ẹ̀rọ, ẹ, asọ̀rọ̀, asọ̀rọ̀gbèsì fóònù, màá, màá tẹ, màá pè wọ́n lórí ago, màá sì bá wọ́n sọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ pé mò ń reti láti ọ̀dọ̀ wọ́n.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa o. Nítorí ó dára kí àdéhùn kó yé èèyàn yékéyéké kí ènìyàn má lọ kó bá ara rẹ̀. Nítorí náà mo máa tí mo bá ti rí, ẹ́ tí mo bá ti rí àdéhùn, mo máa farabalẹ̀ kà wọ́n kí n má baà lọ ṣe ohun tó tako àdéhùn náà, kóluwa rẹ̀ kó má baà kó bá ara rẹ̀.